Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ìgbafẹ́. Ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀ kò ju wípé ó jẹ́ ibi tí mo ti máa ń gbádùn ara mi. Amóhùnmáwòrán ò wà níbẹ̀ tí mo ti le wo eré ìdárayá àti ohunkóhun tí ó bá wù mí. Èyi mo máa ń sábà lo ìyàrá ìgbafẹ́ mi nígbàkígbà tí mo bá tibiṣẹ́ dé tí ó sì ti rẹ̀ mí. Ibe ni mo ti máa ń gba ara mi ní ìyànjú tí mo sì ti máa ń fúnra mi ní ìsinmi.

Bẹ́ẹ̀ni, mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ọlọgbọ́n nílé mi. Bí àpẹẹrẹ, amóhùnmáwòrán mi, ẹ̀rọ ọlọgbọ́n ni. Nítorí ó ti mọ ohun tí mo máa fẹ́ràn láti wò, ó ti mọ ohun tó máa ń dá mi lára yá, ó dẹ̀ ti mọ ohun tó yẹ kó gbé wá ní àkókò tirẹ̀. Bẹ́ẹ̀dẹ̀ ni ẹ̀rọ ọlọgbọ́n ìmíràn tí mo tún ní, òun ni ago ọwọ́ mi. Ago ọwọ́ mi jẹ́ ohun tí ó máa ń wo ìfúnpa mi, mó máa ń wò tí mo bá nídì àti sinmi, ó dẹ̀ máa ń wo gbogbo ohun tí mo ní láti mọ̀ fún mi.

Mo fẹ́ràn àti máa ka ìwé lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ni mo ti kà. Nígbà tí mo ṣì wà ní ilé ìwé aládáni, wọn máa ń fún wa ní oríṣiríṣi ìwé lítíréṣì láti kà bí àpẹẹrẹ Mọrẹmí, ọ̀rẹ́ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo nífẹ̀ẹ́ láti máa ka ìwé lọ́pọ̀lọpọ̀. Àga àwọn ìwé tí ó bá mu opọlọ̀ dá ní tí ó mọ́gbọ́n wá tó sì kọ́ni ní òye.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n má a jó ní ọ̀pọ̀lọpọ̀. Àgàgà tí n bá wà ní ilé ìjọsìn, èmi a má a jó bí ẹni tó rí owó he. Mo fẹ́ràn ijó. Tí n bá jó sí orin, inú mi má a n dùn, ayọ̀ mi má a n kún, ọkàn mi má a n balẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló má a n bí mi ní ọ̀pọ̀ ìgbà pé níbo lẹ̀ mi ti kọ ijó mi. Èmi fẹ́ràn ijó gidi.

Mo fẹ́ràn láti má a lọ sí ilé ìsẹ̀mbáyé. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ilé ìwé mi má a ń kó wa lọ tí a si má a lò bí ọjọ́ kan ta si má a lọ wo orísìírísìí ta má a wo àwọn ohun ìsẹ̀mbáyé, àwọn ohun tó ti pẹ́, àwọn ère àti àwọn ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí ṣùgbọ́n kí a má pàrọ́, ó má ń dẹ́rúbànilọ́pọ̀lọ́pọ̀ fún ẹni tí ò bá láyà bí tèmi. Ìgbà àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ gun ọkọ̀ ojú omi, ìṣe ló ṣe mi bí ẹ pé mo fẹ́ dákú. Kódà àwọn aráa tajọ́ wà nínú ọkọ̀ ojú omi náà bẹ̀rẹ̀ sí ní fi mí ṣe yẹ̀yẹ wípé ṣe àkọ́kọ́ mi ni? Mò ní láti máa sọ fún wọn pé bẹ́ẹ̀ni èmi ò gun ọkọ̀ ojú omi rí. Ó bà mí lẹ́rù gidigidi ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ó tún jẹ́ kí n ní òye sí i nípa omi àti nípa ọkọ̀ ojú omi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lọ sí etí òkun. Kódà ìgbà àkọ́kọ́ tí mo wá kọ́kọ́ lọ, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé mo lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́e mi. Atẹ́gun ibẹ́ẹ̀ tútù, àwọn ohun tí wọ́n ń fún wa níbẹ̀ sì ṣe ara lóore. Ìgbà àkọ́kọ́ tí ó jẹ́ ìgbà tí n ma kọ́kọ́ lọ, mo fẹ́ràn ibẹ̀ gidigidi nítorí pé a ṣeré, a gbá bọ́ọ̀lù létí odò, a sì sáré lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ gọ́ọ̀mù. Agaga tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, mo máa ń fẹ́ràn láti jẹ́ tí bá ń ṣiṣẹ́, bí ti bá ń túnúú lẹ́sẹ̀, tí mo bá ń fọ abọ́ tó dọ̀tí, tí mo bá ń gbálẹ̀, tí mo bá ń ká aṣọ àbí tí mo n bá ń fọ aṣọ. Mo nífẹ̀ẹ́ láti máa jẹ gọ́ọ̀mù lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń ṣiṣẹ́

Bẹ́ẹ̀ni, mo ti fún ni ní ẹ̀jẹ̀ rí. Kódà ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo máa fún ni ní ẹ̀jẹ̀. Ijọ́hun ó pani lẹ́rìn-ín, ó sì pa emí lẹ́kún gidigidi. Nítorí pé bí wọ́n ṣe gba ẹ̀jẹ̀ lára mi tán tí mo dìde lórí ibùsùn wípé kí n máa lọlé, mo sá fura wípé ó fẹ́ máa rẹ̀ mí láti inú. Kí ni mo fi ọkàn Akin dìde tán láti máa lọlé mi, àfi wẹ̀sẹ̀ tí mo lọlẹ̀ tí mo dákú. Wọn sá wọ mi sí orí ibùjókòó kan, won ba mi lọ ra ohun mímu tútù kan tí mo wáa mú. Bí mo ṣe wá mú, ara mi wá balẹ̀. Ṣùgbọ́n ijọ́ náà, wọ́n fi mí ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹ̀yẹ́ nítorí pé wọ́n wò pé mi ò ní agbára bí i ti àwọn tó kù. Kódà ijọ́ yẹn jẹ́ ìgbà àkọ́kọ́ àti ìgbà ìgbẹ́yìn tí mo ti fún ni ní ẹ̀jẹ̀ rí.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, ó jẹ́ àkókò àṣálẹ́. Ìdí tí mo dẹ̀ síì fẹ́ràn àṣálẹ́ ni wípé mo máa n ní láti sinmi, mo máa ní àǹfààní láti sùn láti tún ti múra fún iṣẹ́ ọjọ́ kejì. Mo fẹ́ràn àṣálẹ́ gidigidi torí pé mó máa ń rí bí, gbe orí mi lé, fi ara lelẹ̀ fi fọkànbalẹ̀ sùn.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza ó pọ̀ gidigidi nítorí pé olùfẹ́ pizza ni mí. Mo fẹ́ràn àwọn tòmátósì tó máa rẹ́ sí orí pizza nítorí ó máa ń fún ní adùn lọ́pọ̀lọpọ̀ àti wípé ó jẹ́ ohun tó ń ṣe ara lóore. Mo sì fẹ́ràn ǹkankan tí àwọn eléébo ń pè ní hotdog tó máa rọra ń gé wẹ́lẹ́ wẹ́lẹ́ sórí pizza nítorí pé ó máa ń dùn mo sì nífẹ̀ẹ́ rẹ̀ gidi.

Mo lọ rí dókítà mi ní oṣù tí ó kọjá. Mo má n ṣe é ní gbogbo ìgbà kódà kó jẹ́ pé ara mi yá pépé kí mọ̀ pé kò sí ǹkankan tí ó ṣe mí, mo sì máa lọ rí dókítà mi fún àyẹ̀wò. Nítorí fún mi, ó ṣe pàtàkì láti máa lọ rí dókítà ní òrekòrè fún àyẹ̀wò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí íntánẹ́ẹ̀tì, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá rí nǹkan tí mo fẹ́ràn lórí íntánẹ́ẹ̀tì èmi a máa rà láti orí íntánẹ́ẹ̀tì, tí wọ́n sì máa ń délífà rẹ̀ sí ilé mi Mo fẹ́ràn láti máa ra nítorí pé ó máa ń ṣẹ́ wàhálà kù. Kò kí ń jẹ́ kí n lè ṣe wàhálà láti ṣèṣè máa lọ sí ọjà láti lọ máa ra. Ó jẹ́ ibi tí mo ti le tètè rí nǹkan rà, tí wọ́n dẹ̀ tún máa gbé bá mi ní ilé mi.

Rárá o, èmi máa ń jẹ ẹran. Kódà mo fẹ́ran ẹran díndín lọ́pọ̀lọpọ̀. Àgàgà kí ó tun wá jẹ ẹran nà mọ̀, èmi a máa jẹ ẹran bí i olóńgbò ni. Mo fẹ́ran ẹran lọ́pọ̀lọpọ̀. Tán bá tún wá yí ẹran yẹn mo áta tó rora ta fẹ́rẹ́fẹ́, èmi a máa gbádùn rẹ̀ pẹ̀lú búgan. Mo fẹ́ran ẹran gidi.

Bẹ́ẹ̀ni, ìwé tí mo, àh! Kókó ìwé tí mo fẹ́ràn jù ní èdè gẹ̀ẹ́sì. Ìdí tí mo sì fẹ́ràn rẹ̀ ni pé mo máa ń gbádùn àwọn èèbó tó máa ń fọ̀ nínú rẹ̀. Mo sì nífẹ̀ẹ́ bí olùkọ́ mi ṣe máa ń kọ́ wa nígbà náà lọ́hùn, tí ó máa ṣe ń sọ èèbó, mo máa ń wo ẹnu rẹ̀, máa ń wò wípé, “Olúwa, ẹni yìí ṣe wá ń mọ èèbó sọ́tótó mọ́.”

Bẹ́ẹ̀ni ojú mi dára gidigidi kódà tí ǹkan bá jìnnà sí mi, mo lè rí láti ibi tí mo bá dúró sí. Ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń bi mí léèrè pé ṣé ojú ti dùn mi rí. Mo máa ń sọ fún wọn pé ó ti ojú ò dùn mi rí. Ojú mi mọ́lẹ̀ kere gẹdẹ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ìgbà mìíràn tí bá sọ fún àwọn èeyàn pé mo rí ǹkan tó jìnnà sí mi gidi, ẹnu máa ń yá wọn.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìpàdé orí fóònù gidigidi nítorí ìdí tó mu ṣì ti fẹ́ràn rẹ̀ ni pé mi ò ní láti ṣẹ̀ṣẹ̀ máa rìn káàkiri àbí láti jókòó ti ọ̀pọ̀ ènìyàn láti máa ṣe ìpàdé. Ṣùgbọ́n tí ẹ̀rọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bá ìsìn, mo lè ṣe é pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní inú yàrá. Mo lè wà lórí bẹ́ẹ̀dì mi gan kí máa ṣe é, kò sí ẹni tí ó fẹ́ bi mí lẹ́rẹ̀ ẹ́jọ́ rẹ wò. Ṣùgbọ́n tó bá jẹ́ pé tí mo pé mo ní láti jáde, mo máa ṣẹ̀ṣẹ̀ máa rìn kiri, ṣẹ̀ṣẹ̀ máa wọ mọ́tò, ṣẹ̀ṣẹ̀ máa ṣe wàhálà. Ṣùgbọ́n ti orí fóònù yẹn, ó máa ń yára ó sì tún máa ń fún ni ní àǹfààní láti ṣe ohun tí ó bá wù yàn ní ìgbà tí èèyàn bá wà lórí ìpàdé náà.

Orin tí mo fẹ́ràn jù ni orin Celine Dion. Ó sì ni orin ẹ̀ kan tí mo fẹ́ràn gidigidi "My heart will go on for you" èdè gẹ̀ẹ́sì mo fi sọ. Mo fẹ́ràn orin rẹ̀ gidigidi. Ìgbà mìíràn tí inú mi bá ń bàjẹ́, tí bá gbọ́ orin rẹ̀, inú mi má ń dùn ún. Ti bá wà ní ojú òpópónà, mo lè lo nǹkan sí etí mi kí n má fi gbọ́ orin rẹ̀. Mo fẹ́ràn orin Celine Dion gidigidi.

Oṣù tí a bí mi ni oṣù kọkànlá èyí tí à ń pè ní oṣù Belu ni a bí mi. A bí mi ní oṣù kọkànlá tí à ń pè ní oṣù Belu.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́, àgàgà ẹ̀gbà ọrùn. Mo nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ àgàgà tí mo bá ń lọ sí ilé ìjọsìn, ilé ìjọsìn àbí tí mo bá ń lọ sí, tí mo bá lọ sí òde. Mo máa ń láìkí kí ń máa lo ohun ọ̀ṣọ́ gidi nítorí ó máa ń bùkún ẹwà aṣọ tí mo bá wọ̀.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá ṣẹ̀ mí, mo máa ń fi ojú fò kí ẹniyen ko ti ẹ̀ tó wá bẹ̀bẹ̀ fún ìdáríjì. Mo máa ti fojú fò wípé ènìyàn kò lè ṣaláì má ṣe ṣe ènìyàn. So mi ò kí ń ka ọ̀rọ̀ àwọn ènìyàn sí bàbàrà. So tí àwọn ènìyàn bá ti ṣẹ̀ mí, mo máa ń dáríji wọn.

Mo máa ń tọ́jú èékánná mi ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Mo jẹ́ èèyàn kan tó fẹ́ràn kí èékánná máa mọ́ tónítóní. So, a! Gbogbo ìgbà ni mo máa ń rẹ́ èékánná mi. Mo máa ń rẹ́ gbogbo àwọn èyí tó bá ti gùn lé èékánná mi kúrò, màá sì máa fọ ọwọ́ mi fọ èékánná mi tí ó máa fi mọ́ tónítóní; nítorí pé mi ò fẹ́ràn ìdọ̀tí rárá.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀, mo ní ọkọ̀ tí mo fi ń ṣe ẹsẹ̀ rìn. Nítorí pé èmi ò like, èmi ò nífẹ̀ẹ́ sí láti máa gan mọ́tò wọ̀. Mi ò nífẹ̀ẹ́ sá ti máa wọ mọ́tò èrò. So mo ní mọ́tò ti ẹ̀mi tí mo máa ń fi ṣe ẹsẹ̀ rìn, tí mo máa ń fi gbéra mi jáde, tí mo máa ń fi jáde lọ síbi iṣẹ́ àti gbogbo ibi tí ń bá fẹ́ lọ.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ra epo sí ọkọ̀ mi. Tí ọkọ̀ mi bá ti ń fún mi ní àpẹẹrẹ pé òun ti ń fẹ́tàn, wípé epo òun ti fẹ́tàn, mo máa ra epo síi. Ìgbà míràn epo ṣì lè wá nínú ọkọ̀ mi ṣùgbọ́n tí bá ti gbé jáde dé ibi tí wọ́n ti ń ta epo èmi a máa fi ẹ̀kànfẹ̀sẹ̀kàn ra epo sí ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni, èmi a máa jẹ oúnjẹ tó kù. Kódà òun ni mo fẹ́ràn jù because, ah nítorí pé ó máa ń ní adùn tó dùn yàtọ̀. Àgagá tó bá jẹ oúnjẹ ọjọ́ kejì, kó dà kó jẹ ẹ̀wà alásèpọ̀ ọjọ́ kejì, ìyen a tí ẹ máa dùn yàtọ̀ ká wá rí búgan tó fẹ́lẹ́ sí, ó máa ń dùn gidigidi.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára gidigidi. Òun gan-an ni mo máa ń lò tí bá ti fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Irú iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, WiFi mi ni mò ń lò. WiFi mi ó yára bí ẹ̀rọ, ẹ̀rọ bí àṣá, ó yára gidigidi.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ́ kí iṣẹ́ mi kí ó wà ní ìlú mìíràn. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ìpínlẹ̀ Èkó, lórílẹ̀ ede Nàìjíríà ni mo wà, ṣùgbọ́n tí n bá ríṣẹ́ sí òkè òkun, èmi á sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ran ilẹ̀ òkè òkun gidigidi, tí n bá sì ríṣẹ́ síbẹ̀, èmi ó sì mú, èmi á fi iṣẹ́ mi sí ibòmíràn.

Mo lọ sí ibi orin ní ìgbà ọdún, nígbà tí à ń ṣe ọdún ìbí Jésù. Ìyẹn bí oṣù kan sẹ́yìn. Mo lọ mo sì nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé mo rí àyè jo gidigidi. Mo fẹ́ran ibi orin lọ́pọ̀lọpọ̀ nítorí ó máa ń mú nù mí dùn ó sì máa ń mú ọkàn mi balẹ̀.

Èmi a máa kojú àwọn ìṣòro iṣẹ́ pẹ̀lú ìsuuru. Nítorí láyé yìí a gbọdọ̀ ní sùúrù gidigidi. Ìgbà mí tí iṣẹ́ bá wọ̀ mí lọ́rùn, tí ó bá ń jẹ́ kí ń máa ronú, èmi a máa ní sùúrù gidigidi. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni iṣẹ́ máa ń ṣòro. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni iṣẹ́ máa ń le láti ṣe ṣùgbọ́n a gbọdọ̀ fi ìṣòro sí i.

Bẹ́ẹ̀ni, ní ìgbà mìíràn èmi a máa bínú nínú ọkọ̀. Nígbà míì, àwọn èrò inú ọkọ̀ máa ń wùwà bí i ohun tí a kò mọ̀, wọ́n máa wùwà ìsọ lẹ́nu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn kẹ̀rẹ̀, driver máa ń wùwà ìsọ lẹ́nu awakọ̀, ó máa wùwà ìsọ lẹ́nu fún yàn. So ìgbà mìíràn mo máa ń bínú tí màá ti ẹ sọ̀rọ̀ tí ó yẹ kí n sọ sí wọn gbá mi.

Rárá, èmi ò kí ń máa fí tùràrí o. Tùràrí ò tẹ̀ sí lára nǹkan tí mo fẹ́ràn rárá. Ó ní ìjọ́ṣìn kan tí mo lọ nígbà kan, tí wọ́n fi tùràrí, èmi rọ̀ra bọ́ta ni o. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n má a ní pé wọ́n fi tùràrí lé ẹ̀mí kẹ́mí, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò fẹ́ràn tùràrí rárá. Òórùn rẹ̀ má a ń gbé mi ní èébì.

Tí n bá ṣe àdéhùn fún ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi máa ń kọ sílẹ̀. Mo lè kọ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ṣe àdéhùn, ìrònú mi máa ń gorí i. Ì tí a ti bá ní ọ̀ṣẹ àdéhùn lé lórí to jẹ̀ pé ènìyàn lè ṣe bẹ́ẹ̀ kó gbàgbé. Ṣùgbọ́n èmi tí mo ti mọ̀ pé ó ṣe é ṣe kí n gbàgbé, mo máa ń kọ sílẹ̀. Màá lè máa fi ràn tí pé mo ṣe àdéhùn báyìí pẹ̀lú ènìyàn.

Èmi a máa ṣe yoga ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àgàgà ní òpin ọ̀sẹ̀, mo máa ń wọ́nà láti lọ ṣe yoga nítorí pé mo máa ń fi rẹ ọkàn mi sílẹ̀, mo máa ń fi ráyè fúnra mi, fúnra mi ní àlàáfíà, fúnra mi ní sùúrù. Ó máa ń jẹ́ kí n lè fi ọkàn balẹ̀, ó máa ń jẹ́ kí n gbagbe gbogbo ìdàrúdàpọ̀ tí ọ̀sẹ̀ tí mo ti là kọjá. Ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀.

Mo fẹ́ràn yíyàwòrán gidigidi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan tí bá n lọ ní òpópónà tí n bá rí bí nǹkan tí ó wù jáde tí mi ò rí rí èmi a má a mú ẹrọ̀bànisọ̀rọ̀ mi yà á ní àwòrán. Tí bá n lọ ní òpópónà tí bá wo sánmọ̀ tí mo rí pé bóyá o súdẹ̀dẹ̀ ju bí mo ṣe lérò lọ, èmi a má a mú fóònù mi tí mo sì máa yà àwòrán rẹ̀.

Tí n bá fẹ́ lọ sí ibi iṣẹ́ èmi a má tètè máa jí, nítorí òwúrọ̀ kùtùkùtù ni a máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ níbi tí mo ti ń ṣiṣẹ́. Ti bá sì fẹ́ rìnrìn àjò ibi iṣẹ́ mi mo máa ń wọ mọ́tò ni. Máa tètè jí sí ọ̀nà, máa wọ mọ́tò dé ibi iṣẹ́ láti lè tètè dé ibi iṣẹ́ ní àkọ́kọ́.

Rárá, èmi kò ní àwòrán lára nítorí pé mi ò nífẹ̀ẹ́ síi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá béèrè lọ́wọ́ àwọn èèyàn tó ní àwòrán lára pé ṣé ìgbà tí wọ́n ya àwòrán yìí fún yín ṣe kò dùn yín bí? Wọ́n máa ń sọ wípé ó dùn awọn. Èmi ò sì fẹ́ran ìrora rára ra. Ó wà lára nǹkan tí mi ò ti è ṣe gbìmọ̀ láti ẹ̀ tì lọ ya àwòrán sí ara mi.

Rárá o. Kò dára tó o. Owó tí mò ń gbà kò dára tó o. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá gba owó níbi isẹ́ mi tán, tí ń bá bẹ̀rẹ̀ sí ní sìrò àwọn nǹkan tí mo nílò láti rà, o máa ń pamí ní ẹkún lọ́pọ̀lọpọ̀ ìgbà nítorí pé owó tí mò ń gbà kò ká ǹkan kan rárá nínú ohun tí mo nílò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn tí mo bá ti ronú jù, àbí tí n bá ti ṣiṣẹ́ tí iṣẹ́ náà sì ti wò mọ́ lára tí ó ti rẹ̀ mí gidigidi, tí ó ti ń mú ironu bá mi, tí ó ti ń mú iporùru ọkàn bá mi, èmi a máa ṣe ìsọdọ̀tun ọkàn mi.

Ní ibi iṣẹ́ mi, a kò fi àyè gbà wá láti máa dáhùn fóònù ní àkókò iṣẹ́. Tí n bá wá ní ìpè tí mo dè nílò láti dáhùn rẹ̀, èmi a máa dúró di àkókò ìjẹun. Tí a bá ti wá ní àkókò ìjẹun, ìgbà náà ni mo máa mú fóònù mi láti pe àwọn tí mo bá fẹ́ pé láti dáhùn àwọn ìpè tí mo bá ní.

Ìmọ̀ tuntun tí ó wù mí láti kọ́ ni bí a ṣe ń ṣe irun. Lóòótọ́ mo ní ẹ̀ ìmọ̀ díẹ̀ nípa irun ṣíṣe ṣùgbọ́n ó wù mí gidigidi láti kọ́ bí a ṣe ń ṣe irun nítorí pé ó jẹ́ ohun tí mo fẹ́ràn si, ó jẹ́ ohun tí inú mi dùn sí lọ́pọ̀lọpọ̀. Tí bá sì rí àwọn tí ó ń ṣe irun fún ènìyàn, inú mi máa ń dùn gidigidi.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi a máa kọ̀wé pẹ̀lú ọwọ́ mi. Mo rántí ìgbà tí mo wà ní ilé ìwé, ọwọ́ ni a máa fi ń kọ̀wé tiwa, a máa ń kọ sínú ìwé ni, a máa ń fi ọwọ́ kọ sínú ìwé. Ìgbà náà kéré ó jẹ́ dandan fún wa láti ṣe. So, di sí ìsìn yìí èmi sì máa ń fi ọwọ́ kọ̀wé.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Kódà aṣọ òtútù kò ṣe má ní ní ibi tí mò ń gbé, ní ìlú ibi tí mò ń gbé. Àgàgà ní àsìkò tí a wà yìí, àsikọ ọyẹ́ ni a wà ní ibi tí mò ń gbé. Òtútù dẹ̀ máa ń mú gidigidi gan. Àgàgà ní òwúrọ̀ kùtùkùtù, òtútù a máa mú gidi. Torí náà mo ní aṣọ òtútù.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Nítorí pé àwọn dókítà gan-an máa ń sọ wípé omi da lára gidigidi. Èmi sì fẹ́ràn omi lọ́pọ̀lọpọ̀ nítorí pé tí ó bá rẹ̀ mí, omi ni mo máa ń mu. Tí n bá sì ti mu omi, ara mi máa ń balẹ̀, orí mi máa ń wálé, ara mi máa ń balẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́ de bí pé oorun a sì fẹ́ máa kùn mí. Omi ni mo fẹ́ràn jù, nítorí pé ó tún ṣàrà lóore.

Ní ìgbà mìíràn tí n bá ṣiṣẹ́ tí ó lágbára àbí tí n bá ronú jú, orí a máa fọ́ mi nígbà mìíràn. Àgàgà tí n bá ní iṣẹ́ tó pọ̀ láti ṣe, ìrònú pé mo ní iṣẹ́ tó pọ̀ láti ṣe lásán, ó ma ń fọ́ mi lórí gidigidi. Nígbà mìíràn tí n bá tun wá ronú, orí má a fọ́ mi.

Mo ma ń ran àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú oríṣiríṣi nǹkan. Ó ní í ṣe pẹ̀lú ohun tí ẹni náà bá fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo ma ń ran àwọn èeyan lowo láti bá wọn ṣe àwọn iṣẹ́ pẹpẹ́-pẹpẹ́ kan tí mo mọ̀ pé wọ́n nílò ṣùgbọ́n tí wọ́n lágbára á ti ṣe. Ìgbà mìíràn tí owo bá wà lọ́wo mi tí mo sì rí àwọn tí ó kù díẹ ká tó fún, èmi a máa ṣe ìtọrẹ aánú fún wọn.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní àjọ̀dún ọjọ́ ìbí mi. Ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀ ni pé ní, nínú àjọ̀dún ọjọ́ ìbí mi, mo máa ń rí ẹ̀bùn tí ó pọ̀ gbà. Onírúurú ènìyàn ló máa ń fún mi ní ẹ̀bùn kó dá. Mo sì máa ń gba ìpè lọ́pọ̀lọpọ̀ ní ọjọ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ èyàn ló máa pè mí láti kí mi kú ayẹyẹ ọjọ́ ìbí. Fún ìdí èyí, mo nífẹ̀ẹ́ ayẹyẹ ọjọ́ ìbí gidi gidi.

Aṣọ tí mo fẹ́ràn jù láti wọ̀ ni kaba. Àgàgà kí kaba yẹn kó wá jẹ́ pé ó dé ibi orúnkún mi, mo máa nífẹ̀ẹ́ rẹ̀. Kán wá rọ̀rá là á ní ẹyìn díẹ̀, mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi. Kaba máa ń sábà wọ̀ lọ síbi iṣẹ́ gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo like kaba, ó máa ń, ó máa ń fine lára mi.

Bẹ́ẹ̀ni mo ma ń lo. Ìdí tí mo fi má ń lo ni pé ó ma ń mú ohun mímu rọrùn fún mi láti mu. Èyí tí ma fi sẹ́nu dé ìgò àbí kọ́ọ̀pù tí n bá lò ó ma jẹ́ kó rọrùn fún mi láti mu ohun mimu.

Méjèèjì ni mo máa ń lò ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n ó ní ìgbà àbí ohun ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo máa lò wọ́n fún. Bọ̀ tí bá ní kí n sọ èyí tí mo máa ń sábà lò jù, ọwọ́ ọ̀tún ni. Bí i kí mi fẹ́ gbé abọ́, kí mí fẹ́ gbé nǹkan, nǹkan yóò wù tí ó jẹ́, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ àbí tí mo fẹ́ ṣe ohun ẹlẹ́gbẹ̀ẹ́, ọwọ́ òsì ni mo máa ń lò.

Ní òpin ọdún, mo máa ń sábà ní iṣẹ́ tí ó pọ̀ ní ọwọ́ mi láti ṣe. Fún ìdí èyí, mo máa ń rin ìrìn àjò ní òpin ọdún lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé, fún àwọn tó bá fẹ́ ṣe ìgbéyàwó, tó fẹ́ ṣe ayẹyẹ, mo máa ń lọ sí ibẹ̀ fún iṣẹ́.

Mo ma ń wo ojú gidigidi kí n tó ṣe ìdúnadúrà. Fún bí àpẹẹrẹ, tí mo bá lọ sí ọjà, tí mo bá fẹ́ ra nǹkan lọ́wọ́ ènìyàn tí mo dẹ rí pé ẹni tí mo fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀, ó kù díẹ̀ káto fún un, mi ò kí n ná ọjà lórí wọn. Mo máa rà á ní iye tí wọ́n bá ti pè ni. Ṣùgbọ́n ẹni tí mo bá rí wí pé ó ní ìwà wọ̀bìà, ó dẹ̀ ní ojú kòkòrò, ó dẹ̀ ní ìwà jìbìtì, mo máa ná ọjà lọ́wọ́ wọn.

Mi ò kí ń máa sàbà ní àla bùrúkú kódà mi ò rántí ìgbà tí mo ti ní àla bùrúkú kẹ́yìn nítorí pé mo ti sàkíyèsí àwọn ohun tí ó máa sàbà jẹ́ kí n ní àlabùrúkú bí àpẹẹrẹ tí mo bá ti ṣiṣẹ́ jù tí mi ò ráyè fún ìsinmi àbí tí ara mi ò bá yá. Fún ìdí èyí tí bá ti rí àwọn ǹkan wọ̀nyí mo máa ń fi ara mi lọ́kàn balẹ̀. Mo dẹ̀ máa ń ṣe ǹkan tó yẹ kí n ṣe ní àkọ́kọ́. Mo dẹ̀ tún máa ń fúnra mi ní ìsinmi lọ́pọ̀lọpọ̀. Tiba ti ṣe àwọn ǹkan wọ̀nyí mi kì í sàbà ní àlabùrúkú.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Àlàáfíà, èyí tí àwọn òyìnbó ń pè ní Peace. Orúkọ mi túmọ̀ sí yíyara kúrò nínú ewu, àìsí wàhálà, àìsí rògbòdìyàn. Ìtumọ̀ orúkọ mi nìyẹn. Orúkọ mi túmọ̀ sí pé kí ènìyàn wà ní àlàáfíà, kí ènìyàn wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn.